Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi nítorí pé tí n bá ṣe ìtọ́jú rẹ̀ yóò dàrú, kì yóò sì wà ní pípé bó ṣe yẹ kó rí. Ìtọ́jú ọjà mi máa ń jẹ́ kí ọjà mi pé dáadáa, mọ iye ọjà tí mo ní àti mọ bí mo ṣe máa tà wọ́n.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, mo fẹ́ kọ́ bí wọ́n ti ń lo AI lórí fóònù mi, mo sì fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe business dáadáa lórí Facebook àti lórí Instagram, mo sì fẹ́ kọ́ bí wọ́n ṣe ń lo AI fún graphic designing. Mo fẹ́ máa design dáadáa pẹ̀lú AI.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra àwọn nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Ìyẹn tó bá jẹ́ nǹkan tí kò wọ́n púpọ̀, mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Èyí ó ní fún mi láti ṣe wàhálà láti lọ máa wá nǹkan tí mo fẹ́ rà kiri.

Bẹ́ẹ̀ ni, mo máa ń pa owó mọ́. Nítorí pé kì í ṣe ẹsẹ̀kẹsẹ̀ ni mo máa nílò owó, mo máa fẹ́ràn láti pa owó mọ́. Nítorí tó bá di ọjọ́ iwájú àbí ìgbà mìíràn, mo lè nílò wọn fún ohun tó ṣe pàtàkì.